Tó bá jẹ́ ọjọ́ iṣẹ́ ni tí n bá wà lẹ́nu iṣẹ́, pàápàá jùlọ bá wà ní ọ́fíìsì mi tójò bá rọ. Tí iṣẹ́ bá jẹ́ ìbà tí mo ṣe lórí kọ̀m̀pútà mi gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí a mọ iṣẹ́ wa di ilẹ̀, iṣẹ́ pọ̀ tí a máa ń ṣe lórí kọ̀m̀pútà, tí a bá ṣẹ́ lórí kọ̀m̀pútà, a máa ṣọ́ọ́tì àwọn fáìlì kọ̀ọ̀kan. Tí iṣẹ́ bá wà ní ọ́fíìsì, màá máa ṣiṣẹ́ lọ. Àmọ́ tí ò bá ṣí iṣẹ́ lọ títí, tójò bá ń rọ, mo lè fi àǹfààní ẹ kí n fi sùn díẹ̀ kí n fi dùbúlẹ̀ díẹ̀ tàbí kí n gbórí sórí tábìlì tí mo ti ń ṣiṣẹ́. Tó bá jẹ́, tó bá jẹ́ àsìkò, ẹ́, ìparí ọ̀sẹ̀ bí àbá, bí, bí ẹ̀tì àbámẹ́ta, ìgbà àwọn yẹn tí n bá wà lẹ́nu iṣẹ́ tí n bá wà ní ara mi tí n kò bá ṣiṣẹ́ tójò bá rọ, mo máa ń sùn.

Rárá o, mi ò fẹ́ràn oúnjẹ ní òpópónà. Èmi, ní ti kára mi, mo nífẹ̀ẹ́ kí máa jẹ oúnjẹ tó ní ìmọ́tótó. Oúnjẹ tí emi o bá mọ bí wón ṣe, ṣe mi kì í sábà jẹ. Tí bá fẹ́ lọ síbi iṣẹ́, àárọ̀ kùtùkùtù máa jí láàárọ̀ kùtùkùtù bí ọwọ́ aago márùn-ún àárọ̀, màá se oúnjẹ, oúnjẹ tí màá sè ni màá jẹ láàárọ̀ kotọ́ di pe mo lọ ibi iṣẹ́. To bá ṣikú lára e gan, mo máa n gbé lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bó ṣe ń ka àwòrán ilẹ̀ dáadáa torí iṣẹ́ tí èmi kọ́ ni iṣẹ́ sofíò tó ń pè ní amọ̀ṣẹ́wàdíilẹ̀. Ǹkan tí mo ti ń kọ́ tipẹ́ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn tí mo lọ sí yunifásítì tí wọ́n kọ́ mi lékòó. Nígbà tá a sì kó dẹ tò náà mo lọ sí IT, mo lọ kọ́ iṣẹ́ tí mo tún mọ̀ sí nípa iṣẹ́ yìí.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Irú ìbéèrè wòle lé, wọn ò ti ẹ sọ dáadáa. Eh irú, irú, irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa gbà lọ àwọn ènìyàn ju, òun ni ẹ̀bùn, ẹ̀bùn owó. Tí n bá ní ọ̀rẹ́ kan tó bá fún mi ní owó, nígbà tí mo, owó nínú mi máa sábàa dùn. Mo fẹ́ràn ẹ̀bùn owó ju ẹ̀bùn fọ́tò àbí ẹ̀bùn kéékì lọ torí nǹkan pọ̀ tí a lè fowó ṣe.

Rárá o, èmi ò kí ń mu àwọn ẹ̀rọ ìlera, nítorí pé àwọn ìlera tí wọ́n ń pè ní supplement lọ́pọ̀ ìgbà wọ́n kànko oríṣiríṣi sí i. Àwọn tí ó ní àǹfààní láti jẹ àti mu ohun tó ṣàrà lóore ló lè máa lo ẹ̀rọ ìlera. Ṣùgbọ́n èmi ní àǹfààní sí nǹkan tó dára bí ẹ̀fọ́, bí, bí ǹkan ewébẹ̀, bí àwọn, bí èso oríṣiríṣi; pineapple, watermelon gbogbo wọ́n kì í lò ń ṣe ara lóore. Mo ní àǹfààní sí ìdí tí mo ṣe ń lo ẹ̀rọ ìlera nìyẹn.

Àkókò tí màá sùn ó kéré jù mọ̀ màá sùn ni fún bí i wákàtí mẹ́rin. Tí iṣẹ́ bá pọ̀, kéré tán, màá rí pé mo sùn fi wákàtí mẹ́rin. Àmọ́ tí n bá tètè parí iṣẹ́ mi, mo lè sùn ní bí i aago mẹ́wàá alẹ́ má dẹ́ jí ní aago mẹ́sàn-án àárọ̀ kùtù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò tẹlifíṣàn tí ń bá ní àǹfààní. Àwọn ètò tẹlifíṣàn oríṣiríṣi ló wà bíi kí a wo ìròyìn tó ń ṣẹlẹ̀ káàkiri ìgbèríko, káàkiri ìpínlẹ̀, káàkiri orílẹ̀-èdè. Ìgbà mìíràn náà o, a máa ń wo DSTV, bí àti lè máa wo BBC, Discovery, Family, gbogbo àwọn Animal Kingdom yẹn Àwọn nǹkan tí n ma ń sábà wo àti podcast tí ó ń m’ọ́gbọ́n wa, tí ó ń kọ́ni lọ́gbọ́n.

Mo wà ní ojú òpó ayélujára bí i X tí wọ́n ń pè ní Twitter tẹ́lẹ̀ àti Facebook àti Instagram àti TikTok. Àwọn mẹ́rin tí mo wà lórí ẹ. Ó dá, mo sì wà lórí, mo sì ní àwọn, mo se rántí, mo tún ní àwọn kọ̀ọ̀kan tí mo wà lórí rẹ̀ bí i, eẹ, mo wà lórí, eẹ, kí ni wọ́n ń pè e, kí ni wọ́n ń pè e? LinkedIn, mo wà lórí LinkedIn.

Bí mo ṣe máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ ọ̀ le, rárá èmi n gbé níbi tí kò jìnnà sí ibi iṣẹ́ mi. Tí bá ti fẹsẹ̀ mí ń rìnrìn díẹ̀ sí iwájú títí ọlọ́dà tó dé iwájú ilé wa, láwájú ilé ti wa ọ̀, wọ́n dà títí sí iwájú, wọ́n dà ọ̀dà sí iwájú, eh, wájú, iwájú ilé ti wa títí bẹ̀yẹn rí ìrúkùtù ni. Láti rìn díẹ̀ tí bá ti-- ọ̀gá gan nígbà ọ gbẹlẹ̀, ó máa, ó máa ní ìrúkùtù. Àmọ́ tó jù ó bá ti rọ, a tún ṣe ń, kò ní ṣe ìrúkùtù lọ títí bàtà mi ò ní dòtí. So bí a ti gba orí, orí ọ̀nà yẹn lọ sí ojú pópó ibi tí títí ọlọ́ dà wà, tí bá ti bọ́ síbẹ̀ yẹn, máa lè wá wọ taasí láti ibẹ̀ yẹn dẹ́nu géètì, géètì ibìkan àti ibẹ̀ yẹn máa wá tú wá wọ ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín ni pé tí bá, nǹkan tó ń mú ènìyàn rẹ́rìn-ín pọ̀ oríṣiríṣi, nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín lè máa mú ẹlòmíì rẹ́rìn-ín. Mi ò mọ̀ bí mo ṣe le ṣàlàyé ẹ̀, àmọ́ tí bá rí nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín, màá rẹ́rìn-ín. Tí bá ń wo comedy àbí bá ń wo skit tó bá ṣe nǹkan tó ń mú ènìyàn rẹ́rìn-ín, màá rẹ́rìn-ín. Àbí mo, àbí ọ̀rẹ́ mi kó sọ̀rọ̀ kan tó ń pani lẹ́rìn-ín, màá rẹ́rìn-ín.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ìṣẹ́gun ọdẹ? A! Èmi ò kín sábà lọ sí ọ, ibi ọdẹ nítorí kì í ṣe, mi ò ní àǹfààní láti máa lọ. Ṣe mo ní iṣẹ́ oríṣiríṣi láti ṣe? Ìṣẹ́gun ọdẹ mo kàn máa ń wò lóri tẹlifíṣàn ni, mi ò kín lọ.

Bí mo ṣe máa ń tọrọ àforíjì ò jẹ́ nǹkan tí olè ara Yorùbá bọ̀ wọ́n ni ẹni tí ó bá mọ ẹbí ẹlẹ́bí, tó bá mọ ẹjọ́ ẹlẹ́jọ́ kò tún pẹ́ mọ́ lórí ìkúnlẹ̀. Tẹ́ mi bá sì mọ̀ kí mo ṣe nǹkan tí ó dá sí ọ̀rẹ́ mi àbí ẹni tó jù mí lọ àbí ẹni tí ajá bá ń ṣiṣẹ́, màá bẹ̀ ẹ́, màá bínú jọ mi níṣe rírẹ́ mọ́, àbí kí n tó bá jẹ́ àgbàlagbà ni bí bàbá tí ó dàgbà jù mí, màá dọ̀bálẹ̀, màá bẹ̀ ẹ́, màá bínú pe mi níṣe iru e mo.

Bẹ́ẹ̀ni ojú mi dára dáadáa, àjú pẹ́ lọ Ọlọ́run fún oore-ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi láti lè fi ojú mi ríran dáadáa àti pé àǹfààní láti mọ ohun tí ó da ta máa ṣiṣẹ́ dáadáa fún ojú mi, láti mọ nǹkan tí ó dára ṣúà kí èèyàn lè fi ílẹ̀ láti máa kí ó ṣe jàmbá sí ojú mi ní pàtàkì ojú mi dára, àdúpé lọwọ Ọlọ́run.

Ibi tí ó wù mí láti ní ìsinmi ni mí ní, ah, inú ilé mi. Tó bá jẹ́ kí n ṣe, ẹ́, láti kúrò ní orile-ede lẹ́ ń sun. Ó wù mí láti ní ìsinmi mi kí èmi wà nílé, kí n sinmi, kí n fura mi ní ìsinmi kí n lọ sóko, kí n ṣiṣẹ́ díẹ̀, kí n délé kí n ṣe oúnjẹ kídi. Tí bá jẹ́un tán, màá tún ṣeré díẹ̀, màá na ara, màá na ẹsẹ̀, màá tún lọ sinmi.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ kì í le lára. Tí a bá ní iṣẹ́ sáìtì kan tí a fẹ́ lọ sí gẹ́gẹ́ bí amọ́ṣẹ́ wá di ilẹ̀, tí ọ̀rẹ́ mi kan bá ní iṣẹ́ tí ó fẹ́ kí n ràn án lọ́wọ́ láti ṣe, á pè mí pé iṣẹ́ máa wà lọ́la àárọ̀ kùtù àti jí. Lọ́pọ̀ ìgbà a máa ń jí ní around 6am bí aago mẹ́ẹ̀fa àárọ̀ àti jí, a ti ṣeká àti múra tá a ti wà ní aago bí mẹ́ẹ̀fa àti àbọ̀. A ti wà ní ibi iṣẹ́ tá a ti máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ? Ẹ nìkan tí mo máa ń ṣe láti tayọ ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni pé kí n fi ọkàn sí ǹkan tí mo ń ṣe, kí n jẹ fi gbogbo ọkàn mi ṣe, kí n jẹ ní ìgbàgbọ nínú Ọlọ́run pé Ọlọ́run á fún mi ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe iṣẹ́ mi àti wípé kí n lè sì máa ka ìwé sí i.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ jẹ́ nǹkan tí o ní ìtumọ̀ sí mi. Nítorí pé tí ọ ba ti ń súnmọ́ àkókò iṣẹ́, màá tètè ṣe àwọn iṣẹ́ tí ó wà lórí tábìlì mi. Kí n le tètè ṣe, kí mi fẹ́ fi àwọn iṣẹ́ yẹn lẹ́ di ọ̀la. Lọ́pọ̀ ìgbà, tí mo bá tètè ṣe tán, màá wá dupe pẹ̀lú Ọlọ́run, màá gbàdúrà, màá dẹ́ ṣi màá lọ sí ilé mi.

Irọ́ o, ẹni tó máa ń jẹ ẹran lèmi. Èmi nífẹ̀ẹ́ ẹran púpọ̀. Àmọ́ irú àwọn ẹran tí máa ń jẹ ni àwọn ẹran tó rọ̀, àwọn ẹran tí wọ́n máa ń pè ní ẹran funfun bíi ehoro ko tí máa sábà jẹ ni. Ẹbí ìgbà mìíràn mo lè jẹ adìẹ. Mo máa ń jẹ adìẹ náà lẹ́ẹ̀kọ̀kan. Àmọ́ ehoro ni mo máa ń jẹ ju nítorí àwọn ẹran yẹn ó ṣe ni lára, ó ṣe, ó máa ń ṣe dáadáa sí ní àgọ́ ara èèyàn. Ó dáa ju kí èèyàn máa jẹ ẹran pupa bíi ẹran màlúù àti ẹran nà mọ, àwọn ẹran bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kíkọrin ní, ní pàtàkì jùlọ mo fẹ́ràn láti máa kọrin sí Ọlọ́run Olódùmarè. Tí mo bá ti dé láti ibi iṣẹ́, màá kọ́kọ́ kọrin. Ìgbà mìíràn máa wà lójú ọ̀nà, màá ti máa kọrin yin Ọlọ́run lóke. Ti bá ń ṣiṣẹ́ nílé, màá mọ kọrin. Ti bá ń ṣiṣẹ́ nínú oko mi, mo máa n kọrin. Mo fẹ́ràn láti máa kọrin púpọ̀.

Ìgbà tí mo máa ń jẹ́ kí fóònù mi gbona, èmi ò kí ń sábà jẹ́ kí fóònù mi gbona nítorí pé èmi mọ ǹkan tí ó lè dá lórí fóònù, ó lè máa bá batiri fóònù mi jẹ́. Ó dẹ́ le tun jẹ́ kí, kó má jẹ́ kí fóònù o lọ. K'olohun má jẹ́ kó lọ blow lọ́jọ́ kan. Idi mo ṣe máa ń fara balẹ lọ fóònù, ti ń bá ri pé mo ti ń lo fóònù jù. Màá tú pá, màá tú pá data, màá pa gbogbo e, màá jẹ́ kó sinmi díẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn fò? À, irú ìbéèrè ò lè láìṣe kí n jẹ́ bí ẹyẹ. Èmi ò kín ṣẹ eye o èmi ò fò o, mi ò sí fò rí. Tó bá jẹ́ fífo ti inú bàálù lẹ ń sọ, bí i ìgbà tí mo wọnú bàálù gbẹ̀yìn, tó bá yẹ́ ń lè ń béèrè, èmi ò tí wọ inú bàálù rí o. Bẹ́ẹ̀ ni èmi ò tí fò rí.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá, mi ò ní ìlú ìrora nítorí pé àwa akọ́ṣẹ́mọṣẹ́ a mọ àsèwádìí ilẹ̀ a ti wọ́n ti kọ́ wa bí wọ́n ti ń ṣe sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn láì fòya. Emi tí kọ́ kíni mo ti kọ́ mo ti mọ̀, mi ò kí ní ìrora níwájú ẹnikẹ́ni mọ́.

Bẹ́ẹ̀ni ọkùnrin ni mí, mo sì ní irungbọ̀n. Irungbọ̀n mi ò ṣì bẹ́ẹ̀ gùn jù, àmọ́ mo nífẹẹ láti máa dá irungbọ̀n sí. Irungbọ̀n mi ṣé, irungbọ̀n díè tó wà níbi agbọ̀n mi, òun ni mo máa ń ṣábà fi ilẹ̀ máa ń dá sí. Lọ́pọ̀ ìgbà mi ò kí nífẹẹ láti gé rárá.

Irọ́ o, èmi ò tì fún'yàn ní ẹ̀jẹ̀ rí, nítorí pé ní agbára náà kò sí ẹnikẹ́ni ní ìdílé mi àbí kò sí ẹni tí mo mọ̀ tí ó lọ sí ilé ìwòsàn tó ní ó nílò ẹ̀jẹ̀ pé kí ẹnìkan wá fún lẹ́jẹ̀. Èmi ò fún'yàn lẹ́jẹ̀ rí o, bóyá lọ́jọ́ iwájú màá le fún.

Bí mo ṣe máa ń ṣe ètò iṣẹ́ àkànṣe kì ń ṣe nǹkan tí ó le rára. Tí a bá ní iṣẹ́ àkànṣe kan tafẹ́se bó ṣe event lórí bí a ṣe máa kọ́ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa ní bó ṣe ń ṣe iṣẹ́ GIS, bó ṣe ń ṣe data analysis. A á ṣe ètò ẹ̀, máa ṣe, a á design flier tí a máa lò, a á design, a kọ gbogbo àwọn nǹkan tí a ní láti kọ síbẹ̀. Ọjọ́ tá a máa ṣe ètò iṣẹ́ àkànṣe, àkókò tó máa jẹ́ bí tí a ṣe máa ṣe àkọ́gbẹ́ sínú ẹ̀, àwa fi ránṣẹ́ sórí group kan tí àwọn, àwọn àkọ́ṣẹ́ máa ṣe sọ̀féyọ̀ ọ̀bí tó wà.

Tíì ni ohun tí èmi fẹ́ràn jù torí àwọn àìmọye tí oríṣiríṣi tó wà níbi tí àwa wà bíbàyí. Àwọn kan wà tó jẹ pé èmi kan gbìn fún ara mi. Mo ní green tea, mo ní tíì oríṣiríṣi tí mo gbìn. Mo tié ní àwọn nǹkan tí mi mọ orúkọ tí wọ́n ń pè, àmọ́ tíì yìí ó ṣe dáadáa, ó ń ṣiṣẹ́ ní àgọ́ ara èèyàn.